Ẹgbẹ́ eré ìdárayá Real Madrid ni mo fẹ́ràn jù. Ẹgbẹ́ eré ìdárayá Real Madrid yìí ni ó tóbi jù ní gbogbo àgbáyé. Àwọn si ni ẹgbẹ ere ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni gbogbo club ti mo fẹ́ràn ju àwọn ni ó da ju, àwọn ló sì ní iyì jù, wọ́n sì gba ìfẹ́ ẹ̀yẹ tó pọ̀ jù ní gbogbo àgbáyé.

Òpópónà ọ̀nà tó de àdúgbò mi yìí, ó ti yípadà púpọ̀púpọ̀ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀nà ọlọ́ọ́ramọ̀ lásán ni. Sugbà ní nkan bí oṣù mẹ́fa sẹ́yìn, àwọn ìjọba gbé katakata dé, wọ́n kọ́kọ́ bá wa gíríìdì ọ̀nà náà kí wọ́n tó dáa ló dà. Kódà ọ̀nà náà ti ń yọ̀kùlù báyìí o.

Mo máa ń ka bíbélì mi ni o, bí ti n bá sì ti ka bíbélì mi yi, ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀. Lẹ́yìn tí n ba ka bíbélì tán, màá pe àwọn òbí mi tàbí ẹ̀gbon mi, àwọn tó súnmọ́ mi tí mo le fọ̀rọ̀ lọ, tí màá ṣàlàyé rẹ̀ fún wọn, tí màá sì gbọ́ ìpinnu wọn. Lẹ́yìn èyí maa wa gba àdúrà si. Nkan yìí ni mo maa n se láti je ki okan mi balẹ̀.

Mo ma n gba èyí ni ọ̀nà tótọ́, ọ̀nà tó yẹ, ìyẹn tó túmọ̀ sí wípé yini yini kẹ́ni ṣè míì. Mo máa ń gbàá gẹ́gẹ́ bí ọ̀nà àtiṣe èyí tó tún dáa jù báyìí lọ. Mi ò jẹ́ kó kó sími lórí tàbí kí n bẹ̀rẹ̀ sí ní gbéra ká torí pé mo ti gba èyìn ṣùgbọ́n mo máa ń fi ṣe ohun tí màá ti fi lè máa ṣe dáadáa sí i kí n tó lè máa gba èyìn sílọ́ kí n má ba à kà bùkù mó rárá.

Ìsinmi ìsẹ́jú ọgbọ̀n péré ni ìsinmi tó wà fún wa láti sinmi láàárín iṣẹ́. Tó bá ti ṣiṣẹ́ ṣiṣẹ́ fún bí i wákàtí mẹ́rin, tó bá di aago méjìlá ọ̀sán, ó gba ìsinmi ọgbọ̀n ìṣẹ́jú. Lẹ́yìn ìsinmi ogbon ìṣẹ́jú yìí, kó tó dì ìgbà tí ó bá di aago mẹ́rin tí a bá parí iṣẹ́ tí àsìkò to a ti lọ ilé.

Aago méje òwúrọ̀ ni mo máa ń jí. Ọ̀pọ̀ ìgbà ni mo sì máa ń jí fúnra mi láàgò méje yìí tàbí kí n tíì jí ká aago méje tó lù. Ṣùgbọ́n ọjọ́ tí mo bá sìsè jí fúnra mi, aago ìjí mi wà n bẹ̀ tí ó máa ń jí mi lẹ́ẹ̀kọ̀kan. Mọ fẹ́ràn láti máa jí ní aago méje torí ẹni tí ó bá sìsè jí lówurọ̀, a lè rí nǹkan púpọ̀ ṣe nínú ọjọ́.

Àṣà mímura ṣíṣẹ́, àṣà ṣíṣe òótọ́ ní gbogbo ìgbà, àṣà ríran ènìyàn lọ́wọ́ àwọn àṣà yìí ni mo gbọ́dọ̀ máa bá lọ torí mo ní ìgbàgbọ́ wípé àwọn àṣà yìí jẹ́ àwọn àṣà tí ó ń jẹ́ kí ènìyàn jẹ́ èèyàn dáadáa, ọmọlúàbí èyàn tí àwọn èèyàn sì fẹ́ràn, tí a sì ń ràn yán lọ́wọ́, àti gbé ìgbé ayé rere tí ó ní ìtùnmo.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù náà ni àkàrà fún. Mo fẹ́ràn àkàrà púpọ̀púpọ̀ torí ó jẹ́ oúnjẹ aládùn tí ó sì máa ń ṣe ara lóore àti wípé oúnjẹ àkàrà ó wọ́pọ̀ ní gbogbo bíbàyè tí gbogbo ìdílé sì máa ń jẹ́ ní òrékòóre ní àdúgbò tí mo wà yìí.

Bẹ́ẹ̀ni ẹ̀fọ́ daa púpọ̀ fún ìlera, kó dà ẹ̀fọ́ wà nínú àwọn oúnjẹ tí àwọn dókítà máa ń sọ fún àwọn ènìyàn tó bà ní àìlera kí wọ́n máa jẹ́ kí ara wọn lè léra padà torí ẹ̀fọ́ ń ṣára lóore. Oríṣiríṣi ẹ̀fọ́ bí ẹ̀fọ́ gbàgbá, ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ ewúro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìmọ̀ tuntun kan tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí a ti ń wakọ̀. Ó wù mí láti jẹ́ professional awakọ̀ kí n mọ̀ bóyá se ń wa oríṣiríṣi ọkọ̀; bóyá mánúà ni, bóyá ọtọ́mátíkì ni. Ó wù mí gan lọ́kàn. Mo sì ti pinnu láti lọ fi orúkọ sílẹ̀ ní ilé ẹ̀kọ́ tí wọ́n tí ń kọní bí a ti ń wakọ̀ láìpẹ́.

Oúnjẹ tí mo kò fẹ́ràn ni ọbẹ̀ ilá. Mo kórira ọbẹ̀ ilá yìí púpọ̀ torí bí o ṣe máa ń rí, tí o máa ń fa àti òórùn rẹ̀. Kódà tí wọ́n baa ń ṣe níbi tí mo wà báyìí, èébì máa ń gbé mi ni mi ò fẹ́ rí i rárá. Mo ti ṣe ìpinnu wípé mi ò lè jẹ ọbẹ̀ ilá nínú ilé mi rárá àti rárá o.

Àwọn ohun tí a nílò ni ohun jíjẹ àti mímu. Nítorí àwọn wonyìí ló ṣe pàtàkì jù níbi àjọyọ̀ ńlá. Tí kò bá sí ohun jíjẹ àti ohun mímu, kò sí àjọyọ̀. Àwọn o ni dùn inú si àjọyọ̀ náà, ko si ni si ayo níbẹ̀ rara. Oúnjẹ jíjẹ àti mímu ni ó ṣe pàtàkì, óun sì ní agbodọ̀ kọ̀ko ṣètò rẹ̀ ní ìreti àjọyọ̀ ńlá.

Mi ò ní ọjọ́ kan pàtó tí mo máa ń fọṣọ o. Tí mo bá kàn rí wípé aṣọ mi ti dọ̀tí, tó bá sì ti ń pẹọ, màá kó o, màá sì lọ kó sínú máṣíìnì màá sì fọ. Mii dájọ́ síi, ìgbà mìíràn mo lè fọ láàrín ọjọ́ mẹ́ta, mẹ́rin sí ara wọn. Tí mo bá ṣà ti ri wípé aṣọ tí mo lò dọ̀tí ti ń pọ̀, tó bá ti ń ga dé lẹ́fù tí n ò fẹ́ mọ́, màá lọ fọ gbogbo rẹ̀ nínú máṣíìnì.

Ìtàn náà ni ìtàn ọba kan ní ìlú àlàyé lúwa tí ó bẹ̀rẹ̀ sí ní gbé raga tó rọ̀ wípé òun ju Olódùmarè lọ. Orúkọ ọba náà ni Ọba Adérọ́gbà ó sì ní ìgbéraga tí ó sì jẹ́ ọba burúkú. Ohun tí ó padà gbẹ̀yìn ọba náà ni wípé ó ṣẹ̀sín ó sì kú bí ẹlẹ́wọ̀n ni o. Ọlọ́run fi àjùlọ ràn.

Ìgbónájẹjẹ ẹ́ ayátamókù ni mo fẹ́ràn nínú yàrá mi. Ìgbónájẹjẹ ẹ́ ayátamókùlu yìí ló da ju nínú gbogbo àwọn ìgbónájẹjẹẹ́ tó wà lọ́jà. Oun ló ní warranty tí ó pẹ́ jù tí ó sì rọrùn àti lò. Àti ayátamókùlu yìí ó máa ń ṣiṣẹ́ pẹ́gẹ́ ni kéyìí sì bàjẹ́ bọ̀rọ̀. Gbogbo ènìyàn ló sì fẹ́ràn rẹ̀ tán sì mọ̀ wípé ó dáa.

Mo máa ń fi àkókò sí gbogbo iṣẹ́ tí màá ṣe nío kí ń má ba à ṣiṣẹ́ ju. De bi ti un o fi gbagbe igbe aye. Mo máa ń fi àkókò si, tí àkókò bá sì tító tí mo pínú, màá dáwọ́ iṣẹ́ dúró torí mo mọ̀ wípé ó ti tó àti ṣe ǹkan mi nínú ìgbé ayé mi. Iṣẹ́ ǹikan kan ni ìgbé ayé, èèyàn gbọdọ̀ rántí ohun tó ṣe pàtàkì nínú ayé, ẹbí àti ara àti ìlera.

Àwọn obìnrin ni ó máa ń wé gèlè. Oríṣiríṣi ìgbà tí wọn bá sì ń lọ sí òde àbí ìnáwó ni wọ́n máa ń gbe. Àwọn mìíràn máa ń wé lọ ṣọ́ọ̀ṣì tàbí kí wọ́n wé lọ ibi iṣẹ́ gan. Ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá ti wọ aṣọ ilẹ̀ Yorùbá bí ìró àti bùbá ni wọ́n máa ń wé gèlè tàbí léèsì gan pẹ̀lú.

Mí, mo lè sọ wípé bẹ́ẹ̀ ni. Torí ohun tí mo mo nípa mi tí mo sì ri ni wípé àwọn ènìyàn máa ń gbọ́ ìmọ̀ràn sí mi lẹ́nu. Àwọn ènìyàn respect mi gan, wọ́n sì rí mi bí i ẹni tí ó ní ìmọ̀ tí ó gbọ́ gan, tí ó sì jẹ́ wípé wọ́n máa ń wá fún mi ní ìmọ̀ràn. Èyí ló sì fún mi ní ìdání lójú wípé ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jẹ torí tí ń bá sọ ǹkan fún wọn, wọ́n máa ṣe é.

Àkókò ìkórè jẹ́ àkókò ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ àti ìdùnnú. Torí ìgbáyii ni a máa ń kórè àwọn ohun oko tí àwọn àgbe bá ti gbin nǹkan ọ̀gbìn. Tí ó bá tó ọ̀su mélòó kan sí ìgbà yìí ni ìgbà àkókò tí a ó lọ máa ka gbogbo nǹkan ọ̀gbìn tí wọn ó ti máa jáde ní oko.

Ojú ẹnikan tí mo mọ̀ dáadáa ni ojú arábirin mi, ololúfé mi. Gbogbo ibi ojú rẹ̀ pátápátá ni mo mọ̀ tó jẹ́ wípé tí mo bá fọwọ́ kan lásán gan, mo fẹ́ lè mọ̀ wípé ojú rẹ̀ ni. O ní tọ́rọ́ ní ẹ̀kẹ ọ̀tún àti ẹ̀kẹ òsì, imú rẹ̀ sì rí tọ́ sí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí etíkun púpọ̀ púpọ̀. Ìlú Èkó ni mo lọ tí mo ti kọ́kọ́ lọ sí etíkun àtìgbà náà sì ni mo ti fẹ́ràn kí n máa lọ sí etíkun. Mo fall in love pẹ̀lú etíkun ni first time tí mo lọ síbẹ̀ nígbà àkọ́kọ́ nílùú Èkó. Mo sì ti padà sí ìlú Eko yí láti lọ sí etíkun ní ọ̀pọ̀ ìgbà lẹ́yìn ìgbà náà.

Ohun tí mo máa ń ṣe ni wípé tí ìrìnàjò náà bá ti ku ọjọ́ mélòó kan, màá ti wá ibìkan ṣe líísítì gbogbo ohun tí mo fẹ́ mú dání fún ìrìnàjò náà. Màá ti ṣe líísítì náà tí n ó sì máa tọ́jú gbogbo ohun tó wà nínú líísítì náà sínú àpò tí mo fe gbẹ́ dání tí kí ọjọ́ ìrìnàjò náà topé.

Ìṣe ọwọ́ ìbílẹ̀ kan tí mo mọ̀ tí à ń ṣe níbí báyìí ni ẹmu ti ta àwọn bàbá àgbà labúlé ni ó máa ń sábà da ẹmu yìí tí wọ́n á lọ sí gidi àwọn igi ọ̀pẹ láti lọ máa da ẹmu tí ó wà nínú àwọn ọ̀pẹ yìí, tí wọ́n sì máa gbé ẹmu náà wá sí ìgboro láti wá tà.

Bẹ́ẹ̀ni, mo ní ìgbàgbọ́ púpọ̀ wípé ènìyàn n yípadà bí wọ́n ṣe ń dàgbà. Ti n ba fẹ́ ara mi se àpẹẹrẹ, kii se bi mo se wa nígbà ti mowa ni ọmọ ọdún mewa ni mo wa ni ọmọ ọdún ogun, àbí ọmọ ọdún ogbon náà bí èèyàn ṣe ń dàgbà síi ni èèyàn rí oríṣiríṣi ìrísí síí, tí èèyàn ń gbọ́n síí, tí èèyàn sì ń yípadà, tí èèyàn mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan kúnra, tí èèyàn sì ń fi àwọn nǹkan mì sílẹ̀.

Mi ò ní ìgbà kan pàtó. There's no particular time tí mo máa ń sọ wípé kí n fà àbí. Bí ọrọ bá ṣe rí ni ó máa jẹ́ kí n mọ̀ bóyá ó tó àti fà àbí kí n sì fi sílẹ̀, àbí kí n ní sùúrù díẹ̀ sí i. Mo máa ń fojú súnù ku wo ohun tí ó wà n lẹ yẹn tó mọ̀ bóyá kí n fà. Kì í ṣe wípé ìgbà kan wà pàtó. Mo máa ń analyze everything kí n tó fà ní ọ̀.

Ní báyìí tí iná bá lọ a ti ṣe iná solar sínú ilé tí ó sì máa ń tàn gẹ́lẹ́ bí iná bá ṣe lọ. Iná solar yìí ni ìjẹ́ ká mọ ala torí bí iná bá ṣe lọ tá a bá ti bọ solar, olúkalúku a máa ṣe ohun tá ń ṣe tẹ́lẹ̀ lọ. Ẹni tó bá fẹ́ wo tẹlifíṣàn, ẹni tó bá fẹ́ gbá gamu, ẹni tó bá fẹ́ charge àbí ṣe ohun mìíràn, yóò máa ṣe pẹ̀lú iná solar.

Ipa pàtàkì ní ìdílé ń kó torí ọ̀pọ̀ ìgbà gan-an ni a jẹ́ wípé àwọn ìdílé ni ó máa ń kọ́kọ́ mọ̀ tí ara ènìyàn o bá yá, tí wón a sì gbàyàn ní ìyànjú. Tàbí tí ìgbà mìíràn táìsàn bá wọ́n eyan lára, ìdílé ni yóò lọ ra òògùn tàbí tí yóò mú yàn lọ ilé ìwòsàn gan-an tí wọ́n a sì tọ́jú ènìyàn padà tí ara ó fi yá o.

Oríṣiríṣi nǹkan ni mò ń tà ní ọ̀jà láti orí oúnjẹ títí dé aṣọ àwọn ọmọdé. Mò ń ta oúnjẹ bíi ráìsì, ẹwa, èlùbọ́. Mò ń ta àwọn alágolo àti níkóbíowú títí kán arà àpò. Mo sì tún ń ta aṣọ àwọn ọmọdé náà, bàtà àwọn ọmọ school, báágì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn ọmọdé.

Oríṣiríṣi ọ̀nà ni àwọn aládùúgbò won máa ń ran ara wọn lówó. Tí ẹnìkan nínú waa bá nílò owó, gbogbo waa máa ń dáwó pọ̀ fún ẹni náà. Tí a bá rí ẹnìkan tí ó fẹ́ ṣe ìnáwó náà, a máa ń kóra pọ̀jọ láti yẹ ẹni náà sí fún ìnáwó. Tí a bá sì ní ẹnìkan tó nílò iṣẹ́ àbí ohun mìíràn, a máa ń kóra jọ láti wá ọ̀nà àbáyọ fún ẹni náà.

Ọjọ́ tí mo bá ní ìsinmi, mo máa ń péjú torí mo máa ń sùn dáadáa fún irú ọjọ́ náà. Mi ò sì jáde púpọ̀. Tí mo bá ti jí tí mo jẹun, màá ṣe dé tí ẹ̀bù ya kí n wo fíìmù tàbí kí n play game tàbí kí n pa àwọn ọ̀rẹ́ mi àwọn ẹbí mi ká sọ̀rọ̀ díẹ̀. Tí ń bá sì ti sẹ èyí fún ìgbà díẹ̀, màá tún padà sórí ibùsùn mi láti tún sùn.

Rárá o, mi ò béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹro o. Tí n bá nílò ìrànlọ́wọ́ mo máa ń lọ sí orí íńtánẹ́ẹ̀tì orí Google láti ṣe research fúnra mi tàbí kí n lọ sí YouTube ki n lo ṣe research nibẹ́ kí n wo fídíò lórí irú ìṣòrò tí mo ní.

Ní ọ̀pọ̀ ìgbà gan, kódà mo tún ti rìn irìn àjò lọ sí ìlú mìíràn, sí orílè-èdè mìíràn gan. Ni ọ̀sẹ̀ tó kọjá mo ti kúrò ní orílè-èdè Nàìjíríà tí mo wà yìí, mo lọ sí orílè-èdè UK láti lọ ṣe ìṣinmi fún ọ̀sẹ̀ kan. Àná alánà yìí gan ni mo ṣẹ̀ṣẹ̀ dé.

Mo máa gba ẹni náà ní ìmọ̀ràn wípé kí ó bẹ̀rẹ̀ sí ní sùn dáadáa torí àìsùn dáadáa gan lè fún ènìyàn ní oríṣiríṣi àìsàn, ó lè mú àìlera bá ènìyàn. Ẹni tí ò bá sì máa sùn dáadáa kò ní ní ayé àti agbára láti máa ṣe dáadáa torí yóò máa ṣe jìẹ̀jìọ kiri ní gbogbo ọjọ́ ni. Oorun sísùn ò dáa lára gan o.

Ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé, ìyen taa jo je ọmọ, baba atọ́mọ ìyá, òun ni ó gbà mí níyànjú pé kí n kọ́ ilé sí àdúgbò tí mò ń gbé báyìí. Kodáa, òun ló bá mi ra ilẹ̀ náà, tí ó sì bá mi bẹ̀rẹ̀ ilé náà kín tó wá parí ìyoku fúnra mi tí mo sì kó wá síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ àti ìyáwo mi tí nìgbà tí ilé náà parí.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo. Le kan kan, pé àjọ̀jọ̀ ti máa ń rí pé òtútù pọ̀ lówuro tí ó mu gidi, mo lè wọ̀ ọ́ ṣọ́wọ́ kí òtútù má bàá ko sí mi lára. Àbí ìgbà mìíràn tí n bá fẹ́ ṣe bí i alákọ̀wé tí mo fẹ́ ṣe óge, mo máa ń wọ̀ náà. Ìgbà mẹ́ji ni mo máa ń wọ ìwọ̀ wo dáadáa.

Orúkọ mi ni Afọláṣadé, èyí tó túmọ̀ sí ẹni tí ó de ọlá sí orí bí i Adé. Ìyá tó bí ìyá mi náà ni jẹ́ Ọba Afọláṣadé, torí rẹ̀ ni wọ́n sì ṣe sọ emi náà ní orúkọ Afọláṣadé yìí.

Ìyá mi ni ó ń sin ẹranko nínú kọ́mpáǹdì wa. Ó ní ewúrẹ́ mẹ́rin, àgùntàn mẹ́ta, ó sì tún ní àwọn adìyẹ àti tọkí náà. Wọ́n ladiyẹ̀ mẹ́wàá tọkí mẹ́ta. O tun wa n sin ẹja náà nínú pond kékeré kan lẹ́yìn kule ẹja tó wà níbẹ̀ lé ní ọgọ́rùn-ún.

Ní àkókò òjò, ilé ni mo ti sábà máa ń ṣíṣe torí iṣẹ́ mi, àwòrán ni mò ń yà. Mo sì máa ń ṣíṣe nínú ilé nígbà òjò torí òjò jẹ́ kí àwòrán yí yá níta kí ó rọrùn. Nínú ilé ni mo ti máa ń ṣíṣe jù nígbà òjò. Ṣùgbọ́n nígbà ẹ̀rùn, ọ̀run máa ń pọ́ ó sì máa ń rọrùn àti ya àwòrán ní ìta dáadáa.

Mo máa ń kọ wọn ra láti lè lo àwọn oríṣiríṣi nǹkan tó wà lórí fóònù bíi WhatsApp, àbí láti ṣe video call, àbí láti send message, àbí tí wọ́n bá fẹ́ wo oríṣiríṣi fídíò, kí wọ́n lọ sí YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ran àwọn àgbà lọ́wọ́ láti ṣe lórí fóònù torí wọ́n ò mọ̀ wọ́n lọ̀.

Mo ti ní savings account tí mo máa ń tọ́jú owó iṣẹ́ sí, tó jẹ́ pé gbogbo owó tí n bá ti fi sínú account yìí mo ti mọ́ wípé mo tọ́jú rẹ̀ fún owó iṣẹ́ ni. Ìnú rẹ̀ sí ni mo ti máa ń yọ owó fún gbogbo iṣẹ́ tí n bá fẹ́ ṣe pátápátá. Báyìí ni mo ṣe máa ń ṣètò owó iṣẹ̀ o.

Jẹ́jẹ́ ni o. Àti láìní wàhálà ni mo máa ń fi bá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ṣiṣẹ́. Gbogbo wọn ló fẹ́ràn mi nítorí wọn mo wípé oniwa jẹjẹ ni mi ti mi si ba ẹnikẹ́ni ja mo sì máa ń na ọwọ́ ìfẹ́ sí gbogbo wọn. Ìbáṣepọ̀ wa ó sì dánmọ́nrán púpọ̀ púpọ̀, a sì gbá tara wa gan ni. Kò sí ìjà láàárín wa rárá o.

Àwọn àgbà ilé, lobìnrin àtàwọn ọkùnrin ló máa ń sábà mọ́ oríkì dáadáa tí wọ́n sì máa ń fi kí eeyan nígbàkugbà tí wọ́n bá rí eeyan fún àpẹẹrẹ, èmi báyìí, ìyá tó bí bàbá mi ni ó máa ń sábà ki oríkì fún mi tí ó bá ti ri mi, tí a máa pè mí ní ọmọ ọwá, ọmọ ẹkùn.

Oríṣi ọ̀nà ni a lè gba se ọbẹ̀ ata ṣùgbọ́n ọ̀nà tí èmi mọ̀ ni tí mo sì fẹ́ràn jù ni ọbẹ̀ ata tí a se pẹ̀lú òróró. Ó sì jẹ́ èyí tí mo máa ń ṣe dáadáa lójoojúmọ́. Iye ata tí mo máa lò ó dáa fún.

Oṣù March ni a bí mi, twenty second of March ní ọdún nineteen eighty eight ni a bí mi. Oṣù March yìí ni oṣù tí mo fẹ́ràn jù nínú gbogbo oṣù torí ó ni oṣù ọjọ́ ìbí mi tí inú mi sì máa ń dùn tí a bá ti ń súnmọ́ oṣù March yìí.

Mo máa ń fetí sílẹ̀ láti gbọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ àti irú èdè tó wà lẹ́nu wọn. Nítorí gbogbo ibi ni ó ní èdè àti bí wọ́n ṣe ń sọ̀rọ̀ àti bí wọ́n ṣe ń pe àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Kódà gan ní ilẹ̀ Yorùbá kì í ṣe gbogbo Yorùbá gbogbo wa ló jẹ́ kan náà. Yorùbá ijesa yàtọ̀ si yorùbá Ondo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni ọ̀pọ̀ ìgbà ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ri. Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin láti ìlú Osogbo lọ sí ìlú Èkó, láti ìlú Èkó lọ sí ìlú Kaduna, láti ìlú Kaduna lọ sí ìlú Niger. Kódà mo fẹ́ràn láti máa gun ọkọ̀ ojú irin torí ó tún máa ń fún mi ní experience mìí tó yàtọ̀ sí fífi mọ́tò rin irìn àjò.

Mo máa ń yanjú rẹ̀ fúnra mi tàbí kí n béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn tí a jẹ́ ń gbé, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni mo máa ń yanjú rẹ̀ fúnra mi torí èmi náà nímọ̀ díẹ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá. Oríṣiríṣi ẹ̀rọ ayárabíàṣá sì ni mo ti lò rí, tí ó sì jẹ́ kí n le mọ bí a ṣe ń yanjú ìṣòro ọ̀pọ̀lọpọ̀ nínú wọn fúnra mi.

Mo máa ń sábà kọ́kọ́ ṣe àgbékalẹ̀ àwọn iṣẹ́ àgbé, iṣẹ́ àkànṣe. Mo máa n koko se àgbékalẹ̀ wọn na ti wo se ọ̀pọ̀lọpọ̀ research àti iwadi lórí bi èyán se le koju àwọn iṣẹ́. Àkànṣe yìí kí n máa lè mọ̀ bóyá iṣẹ́ náà ṣe ṣe àbí kò lè ṣe é ṣe.

Ìgbà mìíràn mo lè jẹ ìrẹsì àtèwà tàbí kí n jẹ spaghetti. Àárọ̀ mi tí mo bàá ráyè tí mó bá tètè lọ ibiṣẹ́ tàbí tí mó tètè jí mo lè ṣe jollof rice àti fried rice. Ọjọ́ ti ó bá ṣí àkókò, tí mó tí pẹ́, mo lè jẹ búrẹ́dì àti tíì tàbí búrẹ́dì àti ẹyin náà.

Ó ti pẹ́ díẹ̀ ó bí oṣù mẹ́fà sẹ́yìn ni a pàdé ara wa, òde ìkan nílu wa náà sì ni a ti pàdé. Ìyá ìkan nínú wa ń ṣe ọjọ́ ìbí ọgọ́ta àti retirement ó sì pe gbogbo wa síbẹ̀ kí a wá boun yọ́, kí a wá yẹ sí ibe láti ríra obeying.

Bẹ́ẹ̀ni o, gbogbo ìgbà ni mo máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀, látọ̀rí kí a máa de bẹ́ltì tí a ba ti wọ nú mọ́tò àti kí a máa òbe àwọn traffic signs. Gbogbo àwọn òfin pátápátá ni mo máa ń tẹ̀lé torí mo mọ̀ wípé fún ìdáàbòbò ẹ̀mí gbogbo àwa awakọ̀ àti àwọn ènìyàn tó ń rìn lójú títì ni àwọn òfin yìí wà fún.

Iṣẹ́ ọwọ́ kan tí mo fẹ́ràn ṣíṣe ni irun dídì. Mo fẹ́ràn irun dídì torí pé ó máa ń wù mí láti máa ṣe àwọn èèyàn lóge kí n máa bá wọn ṣe orí-- irun orí wọn ní ọ̀nà tó rẹwà púpọ̀.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dára púpọ̀ jù, ó fẹ́ràn mi dẹ́nú dẹ́nú, èmi náà sì ní ìfẹ́rẹ́ torí ó jẹ́ ọ̀gá gidi. Èmi na sì jẹ́ ọmọ iṣẹ́, tí o má ń tètè dé ibiṣẹ́, tí ó gbájú mo iṣẹ́ rẹ̀, ti kí ń sì jà ilese ni olè, ti kì pẹ́ dé ibiṣẹ́, ti kí ń sì má ń rò ẹjọ́ tí ó ní ìtumọ̀, bí àwọn ìyókù mi ṣe má ń ṣe.

Mo máa ń sábà máa da èdè Yorùbá àti èdè gẹ̀ẹ́sì pọ̀ torí ní bíbàyí èdè méjèèjì ó ti wọnú ara wọn gan ni a sì máa ń sọ papọ̀. In fact bi mo se ń bá ẹ sọ̀rọ̀ yìí, mo tún máa ń lo èdè gẹ̀ẹ́sì àti Yorùbá. Mo lè lò ó papọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn báyìí. Èdè méjèèjì si-- oti wonu ara won nibi báyìí o.

Àpẹẹrẹ kan ni Lipton Tea òní sachet, mẹ́rìn ló máa ń wà nínú sachet tẹ́lẹ̀, tí owó rẹ̀ sì jẹ́ fifty naira, ṣùgbọ́n báyìí ẹyọ méjì ló wà nínú sachet kan ṣoṣọ, ti won sì ń ta sachet kan ṣoṣọ yìí ní two hundred naira, bí ọ̀nà ìlópo mẹ́jọ ló ti fi wọ́n sí ti àtijọ́ báyìí.

Àti aṣálẹ́ ọjọ́ tó ṣíwájú ni mo ti máa ń múra sílẹ̀ torí pé mo ti mọ̀ wípé ọjọ́ tó ń bọ̀ máa gùn tí ń ò ní ráyè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo bá fẹ́ ṣe. Màá sì ti ṣètò gbogbo ohun tí mo nílò sílẹ̀ láti aṣálẹ́ ọjọ́ tó ṣíwájú kí ọjọ́ gígùn náà tí ó dé.

Ọlọ́run ni mo máa ń lò láti lè fi ọkàn balẹ̀. Mo máa ń ka Bíbélì, mo sì máa ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá kí ó ran mí lọ́wọ́, kí ó sì wà pẹ̀lú mi. Tí n ba sí ti jẹ́ èyí, ọkàn mi máa ń balẹ̀ torí mo nígbàgbọ́ wipé Ọlọ́run máa ń gbọ́ ohun tí mo bá ń sọ, ó sì ń dáhùn àdúrà mi.

Mo máa ń wá àwọn ohun èlò yìí lọ sí ìgbèríko àbí àwọn oko àwọn abúlé tí a ti le rí wọn ni wọ́n ti máa ń wọ́pọ̀ láti lọ ṣá àwọn èyí tí ó dá nínú àwọn ohun èlò yìí fúnra mi. Èyí ni ó sì máa ń jẹ́ kí ìpèsè àwọn ohun èlò kí riri rẹrẹ, kí ó rọrùn fún mi torí mo máa ń lọ ṣá wọn fúnra mi ni.

Ọ̀kan lára àwọn tí ajọ máa ń gbé lé yìí ni ó ṣe iṣẹ́ awakọ̀ ìyen uber, ó sì máa ń ṣíṣe láti aago mẹ́jọ owuró títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ lójoojúmọ́. Èyí ti n ṣe iṣẹ́ fourteen hours ni ó fi máa ń ṣiṣẹ́ lójoojúmọ́.

Orin kan tí mo fẹ́ràn ni orin Alhaji Pasuma: One Night in London with Pasuma. Orin yìí jẹ́ orin tí ó dùn lọ́pọ̀lọpọ̀ tí ó sì máa ń mú orí mi wú tí ó máa ń mú inú mi dùn gbógbo ìgbà tí mo bá gbọ́. Ọ̀dọ̀ bàbá mi tí ṣe ẹ̀gbọ́n bàbá mi ní ìlú Èkó ni mo wà nígbà tí mo kọ́kọ́ gbọ́ orin yìí.